Báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀, tí iṣẹ́ bá pọ̀, màá ti ẹ̀ kókó ṣe ná, màá kókó ṣe iṣẹ́ yẹn ná, dé ibi tí mo mọ̀ pé mo lè ṣe dé. Lẹ́yìn ìgbà yẹn, màá wá mọ̀ bóyá mo máa fi èyí tó kù máa fi di ọjọ́ kejì, tàbí kó yẹ pé kí n pín àwọn iṣẹ́ náà, kí n pín sí kéékèèké, kí n dè máa ṣe wọ́n ní kéékèèké títí tí mo fi máa parí gbogbo iṣẹ́ náà. Ṣùgbọ́n mi ò ní fẹ́ pé kí n pàrọ̀ ọkàn pé mi ò ní lè ṣe, màá wá fi iṣẹ́ náà sílẹ̀. Dípò ìyẹn, mo máa gé iṣẹ́ náà, màá máa ṣe ní ìpele, ìpele títí tí tí tí màá fi ṣe iṣẹ́ náà tán.

Ṣé mo ti lé ẹni kan kúrò ní iṣẹ́ rí? Rárá, mi ò tíì lé ẹni kankan kúrò ní iṣẹ́ rí, nítorí pé ní lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí, mo sì jẹ́ òṣìṣẹ́ lábẹ́ ẹlòmíràn. Ní tòótọ́, mo ní è, iṣẹ́ tèmi tí mò ń ṣe ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, èmi nìkan ni ó sì ń ṣe iṣẹ́ tìtì ìtàdánì tèmi. Iṣẹ́ tí ẹ pé mo máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ bóyá bí ẹ̀ẹ̀mẹta, ẹ, nínú ọ̀sẹ̀. Lọ́wọ́ báyìí, mò ń ṣiṣẹ́ pẹ̀lú ẹlòmíràn ni, mò ń ṣiṣẹ́ lábẹ́ ẹlòmíràn tí ń san owó fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe. Fún ìdí èyí, mi ò tíì ní àǹfààní láti ní, láti gbà yàn sí abẹ iṣẹ́ débi pé, débi tí màá wàá lé ẹni kan kúrò ní ẹnu iṣẹ́.

Ṣé mo ní ètò ààbò kọ̀ǹpútà? Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà, bó ti lè ṣe pé lọ́wọ́ lọ́wọ́ báyìí, ètò ààbò lórí kọ̀ǹpútà mi, ó ti, ẹ, èyí tí oyinbo ń pè ni ó ti expire. Mo máa ṣẹ̀ṣẹ̀ ẹ, update rẹ̀, òun nìyẹn. Ó ṣe pàtàkì ke eeyan ní ètò ààbò lórí kọ̀ǹpútà, òun ni yóò dáàbò bo àwọn ẹ, kí ohun, kí ohun tí ń ba kọ̀ǹpútà jẹ́ àbí ohun tí ń ba awọn fáìlì tí ń ba kọ̀ǹpútó, fáìlì tó ń ba ẹ, àwọn fáìlì tó wà lórí kọ̀ǹpútà tó ń ba jẹ́. Èyí ni wọ́n ń pè ní váírọ̀sì. Fáírọ̀sì tó bá ti wọnú kọ̀ǹpútà ṣe ni ó máa ba àwọn fáìlì àti àwọn nǹkan kan tí èèyàn kó síbẹ̀ tó máa bà á jẹ́. Ṣùgbọ́n tí èèyàn bá ní ètò, èyí tí èèyàn bá ṣe ètò sórí kọ̀ǹpútà yìí kò ní lè rí bẹ́ẹ̀. Yóò máa, yóò dáàbò bo ohun tí a kó sí orí kọ̀ǹpútà.

Ṣé mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dára dára. Ẹ̀ ìṣe, iṣẹ́ tó jẹ́ pé èmi ni mò ń darí tí ẹ pé èmi sì ni olùdásílẹ̀. Èmi máa ń ṣe iṣẹ́ yìí, ẹ́ òun ni pé kí n máa ṣe, ẹ́ ọṣẹ ṣíṣe, ọṣẹ tí a fi ń fọ bọ́, ọṣẹ tí a fi ń fọ wo, èyí tí a lò ta fi ń fọwọ́ ní ẹnu ìṣẹ́ àti èyí tí a tún ń pè ní, ẹ́ ẹ́ tí à ń pè ní air freshener. Àwọn ohun èlò inú ilé tó jẹ́ ọṣẹ tí à ń lò nínú ilé. Àwọn ohun tí mo máa ń ṣe nìyẹn tó jẹ́ iṣẹ́ tí tàdánìtèmi fún ara mi tí mo máa ń ṣe nílé. Mo ti wò pé, mo ti wò pé gbogbo ohun tí mo lè ṣe láti ran àwọn tó kù lọ́wọ́ tí wọ́n lè, tí kí wọ́n lè kẹṣẹ, kẹṣẹ dárí kí àwọn náà lè làmílàka láwùjọ. Bí irú èyí, ohun tí mò ń ṣe yìí, màá wá, ọ̀ ṣe lọ́fẹ̀ẹ́, màá ṣe èyí tí wọ́n ń pè ní training, màá wá ṣe lọ́fẹ̀ẹ́ àti pé èyí tí àwọn òyìnbó ń pè ní volunteering, màá wá ṣe, màá wá, mo lè wọ́n, wọ́n máa pè mí pé kí n wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ènìyen ní ọ̀fẹ́. Nípa ìdí èyí, èmi náà ń, èmi náà ń, mò ń, mò ń ran àwọn ènìyàn lọ́wọ́ láti ẹ́ máa ní tọ́rọ́kọ̀bọ̀ nídi ẹ́ èyí tí mò ń kọ́ wọn yìí.

Ṣé mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ji ní kùtùkùtù. Nítorí pé, a máa ń sọ ọ̀rọ̀ kan pé òwúrọ̀ lawàá obá jẹ́ kí ọjọ́ kó sani, jẹ́ kále ko san wá baba, jẹ́ kí alẹ́ kó san wá. Ohun ta a bá ṣe, ò yẹ ká jí ṣe ní kùtùkùtù kí oorun tó ràn. Ó yẹ ká máa ṣe ní kùtùkùtù. Ní dí èyí, mo jẹ́ èèyàn kan tí ó máa ń ronú bẹ́ẹ̀, pé ohun kan tí èèyàn bá máa ṣe, kó tètè ṣe ní kùtùkùtù kó tó di ọ̀sán. Tori tó bá ti ń di ọwọ́ ọ̀sán bẹ́yẹn, á ti rẹra, oorun náà ti ran. A ti rẹra, ìgbà tó yẹ kí èèyàn ṣe nǹkan kan, tó gbé nǹkan gidi ṣe ó ní ọjọ́, òun ní ìgbà òwúrọ̀. Òwúrọ̀ ni kùtùkùtù. Tó bá ti ṣe iyẹn, wàá fi agbára rẹ iṣẹ́ yẹn ní òwúrọ̀ kùtùkùtù. Ode wá di ọ̀ṣe mọ́ ìrọ̀lẹ́, wàwá jókòó. Àwọn iṣẹ́ pẹpẹ̀pẹ̀ tókù náà wàwá mú ṣe. Èrò tẹ̀mi nìyẹn, lórí iyẹn.

Irú ìbọ̀sẹ̀ wo ni mo fẹ́ràn wọ̀? Pé irú ìbọ̀sẹ̀ wo ni mo fẹ́ràn láti wọ̀? Ìbọ̀sẹ̀ pé oríṣiríṣi, ṣùgbọ́n èyí tí ó máa ń wú mi láti wọ̀ jù ni, ẹ́, èyí tí à ń pè ní sálúbàtà. Sálúbàtà yìí, ó jẹ́ bàtà tí ẹ pé tí mo bá wọ̀ o máa ń ràn mí lọ́rùn láti wọ̀ dáadáa. Èyí tí wọ́n máa ń fi bọ́kù, bọ́kù lù dé. Ó ní, ẹ́, sálúbàtà. Tí mo bá wọ̀ kò kín ń fún mi lẹ́sẹ̀, kò jẹ́ kí ń jẹ́ kẹ́sẹ̀ kò dùn mi, nítorí pé iwájú, ẹ́, sálúbàtà òun ó ṣí sílẹ̀. Atẹ́gùn máa ń fẹ́ sí, ẹ́, ẹsẹ̀ mi nígbà tí mo bá wọ sálúbàtà. Nítorí náà fún ìdí èyí, mo máa ń fẹ́ràn láti wọ̀ dáadáa. Àwọn sálúbàtà náà wọ́n kì ń, wọ́n kì í ní, wọ́n wúwo láti wọ̀, wọ́n fúyẹ́ láti wọ̀, wọn ò dẹ ní wàhálà nínú láti wọ̀. Ìgbà kan kò ṣẹṣẹ, a dé bọ́kù, ó ti yá nìyẹn, ṣe lá ń lọ nìyẹn.

Èdè wo ni mo fẹ́ kọ́? Ó máa ń, ó ń wù mí púpọ̀ púpọ̀ láti kọ èdè Chinese, ẹ́ tí a tún ń pè ní Mandarin. Mo máa, bí mo bá ṣe ń sọ àwọn èdè yẹn, ó máa ń jẹ́ ìyàlẹ́nu. Nítòótọ́ o tiẹ máa ń, ó ti, ó máa ń pani lẹ́ẹ̀rín-ín. Mo jẹ́ ẹni tí ó fẹ́ pé ó máa ń wo ẹ́ fíìmù wọn. Mo máa ń wo fíìmù wọn dára dára. Nípa wíwo fíìmù òun tiẹ̀ tí lẹ̀, mo ti è kó díẹ̀ díẹ̀ nínú ẹ̀. Ṣùgbọ́n ó wù mí tí àsìkò bá wà, tí àsìkò bá wà tí mo bá ní, àti pé tí mo bá ní àǹfààní. Ẹ́n a lè sọ pé kò sí àǹfààní náà. Àǹfààní wà nítorí pé ayé ti ẹ́ dára dé báyìí. Kò sí nǹkan tí o fẹ́ ṣe tí o ò lè rí ṣe lórí Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n tí ayé bá gbà mí, ó wù mí láti kọ èdè náà lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé mo ti dúró lílo ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, kìí ṣe gbogbo ìgbà náà ni mo máa ń lo ayára bí àṣá tí àwọn èèyàn ń pè ní kọ̀m̀pútà. Nítòótọ́ tilẹ̀ ń tẹni, ó yá mi lára láti lo fóònù ìléwọ́ láti ṣe ohun tí, mo fẹ́ ṣe. Ó ti ẹ̀ rọ mi lọ́rùn dáadáa. Nídí èyí kì í ṣe gbogbo ìgbà náà ni mo máa ń lo, ẹ̀rọ ayára bí àṣá. Àbí tó bá jẹ́ pé wọ́n kàn nípa nínú iṣẹ́ tí mo fẹ́ ṣe pé mo ní láti lo, ẹ́, ẹ̀rọ ayára bí àṣá tí kò bá sí irú nǹkan bẹ́ẹ̀ ni, ẹ́, mo, mo, mo máa fẹ́ràn láti lo, ẹ́, fóònù yẹn ẹ̀rọ ìléwọ́ fún ohun tí mo máa ń ṣe dípò kí n lo ẹ̀rọ ayára bí àṣá.

Nígbà wo ni o kẹ́yìn tí mo lọ sí ilé ìkàwé. O ti ṣe díẹ̀ tí mo lọ kẹ́yìn lọ ka, lọ ka ìwé ní ilé ìkàwé. Nígbà tí mo wà ní ilé ìwé gíga, ìgbà yẹn ni mo ti lọ ka ìwé ní, ní ilé ìkàwé kẹ́yìn. Ilé ìkàwé ní òyìnbó jẹ́ library. Ilé, ilé ibi tí ènìyàn ti ó máa ń jókòó sí láti kàwé. Ibi ẹ tí ó máa ń dákẹ́ rọ́rọ́ láti wú èèyàn lórí láti kàwé níbẹ̀. A dè le ya ìwé níbẹ̀ ìwé tí a mọ̀ pé a fẹ́ràn a lè ya níbẹ̀ láti, láti kà. Dada oríṣiríṣi ìwé òun ló wà ní ilé ìkàwé.

Ṣé mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn ní tòótọ́, ẹ́, ọ̀nà pórísirìṣì, ọ̀nà láti sọ ọkàn èèyàn di ọ̀tún pórísirìṣì. Ṣùgbọ́n eléyìí tí mo máa ń mú lò tí ó sì, ẹ́, máa ń ṣe, tó sì ṣe, ẹ́, àǹfààní fún mi, òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run máa ń sọ ọkàn mi di ọ̀tún. Tí mo bá nílò rẹ̀, màá sì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tàbí kí ń máa ka ọ̀rọ̀ Ọlọ́run. Ní di èyí, ọkàn mi a sì sọ di ọ̀tún. Gbogbo ohun tí kò jẹ́ kí ń rò tí ó wà ní ọkàn mi, ó máa kúrò níbẹ̀. Torí tí ọ̀rọ̀ Ọlọ́run bá sì wà nínú ọkàn mi, èrò mi ó máa yàtọ̀. Màá le máa ro ohun ọ̀tún dípò tí mo fi máa ma, ẹ́, máa ro ohun tí ó, èyí tí ó tọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run máa jí ọkàn mi pé pé ọ̀rọ̀ Ọlọ́run á sọ ọkàn mi di ọ̀tún. Gbogbo ohun tí ó yẹ, tí ò yẹ kó wà nínú ọkàn mi, ọ̀rọ̀ Ọlọ́run máa ti í jáde. Èyí tí ó yẹ pé ó dára kó wà nínú ọkàn mi, ọ̀rọ̀ Ọlọ́run máa fi èdi rẹ̀ múlẹ̀.

Ṣé mo fẹ́ràn rí òkè? Ìbéèrè tí a ń bèèrè yìí kò, kò yé mi dáadára. Ó ṣe é ṣe kó jẹ́ pé àmì òkè tó wà lórí àwọn ọ̀rọ̀ yìí ni ò jẹ́ kí n mọ bí mo ti máa dáhùn rẹ̀. Mi ò lè sọ pàtó ohun tí ìbéèrè yìí fẹ́ kí n dáhùn. So ní, nítorí ẹni dé yìí mi kò ní le dáhùn, e, ìbéèrè yìí torí pé mi ò mọ ohun tí ń sọ pà, ní pàtó. Mi mọ ohun tí ó ń béèrè lọ́wọ́ mi ní pàtó.

Ṣé mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Ẹ̀, ohun tí mo mọ̀ tún jẹ́ ẹ̀rọ ìgbésókè, ẹ̀, ní èdè òyìnbó o ní upgrade plan. Ìbéèrè náà wá sọ pé ṣe mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Mi ò tíì ṣe eléyìí rí. Kí n tó lè máa ṣe iru nnkan báyìí, màá mọ̀ nípa ẹ̀ dáadáa. Mi ò ní ìmọ̀ àti òye lórí ẹ̀rọ ìgbésókè dáadára.

Báwo ni mo ṣe máa ń ṣe ìtọ́jú ara mi? Itọ́jú ara ẹni ó ṣe pàtàkì, ó ṣe, ó ṣe, ó ṣe kókó. Bí mo ṣe máa ń tọ́jú ara mi ó pé oríṣìíríṣìí. Ìkíni nípa oúnjẹ tí mò ń jẹ sí àgọ́ ara mi. Oúnjẹ jíjẹ ó ṣe pàtàkì, ó dẹ̀ ní ojú oúnjẹ to ye kí ẹ̀yàn máa jẹ tó lè ṣe ara ẹ lọ́ore àti pé tó lè ṣe ara ní àǹfààní. Kòn ṣe gbogbo oúnjẹ náà tí èèyàn bá rí òun ni kó máa fi s'ẹnu kó máa, torí pé àwọn oúnjẹ míìn won ṣe ìjàǹbá fún ara. Àwọn oúnjẹ míì tí èèyàn bá jẹ ju on ṣe, ó ń ṣe, ó ń ṣe lòdì sí àgọ́ ara. Nídi èyí, mo máa ń wo àwọn oúnjẹ tí ó yẹ kí n jẹ. Mi ò ní jẹ oúnjẹ kan, mi ò ní jẹ kó pupọ̀ ju. Ìgbà míì, màá jẹ oúnjẹ míì kéékèèké ló yẹ fún ara. Ìmíì kó pọ̀ jù ló, kó pọ̀ ló yẹ fún ara. Irúfẹ́ irú èyí, màá mọ, màá mọ iru oúnjẹ tí mo lè jẹ ní àsìkò náà tí ó yẹ kí n jẹ. Ọ̀nà míì tí à ń gbà, tí mo máa ń gbà tọ́jú ara mi ni kí ń máa lọ sí ilé ìwòsàn lóòrèkóòrè láti fún àyẹ̀wò ara Ọ̀nà míì ràn míì tí mo máa ń gbà láti ṣe ìtọ́jú ara mi ni pé orun tí mò ń sùn, ṣé mò ń sùn déédéé? Ṣé àsìkò tó yẹ kí n fi sùn ṣé mi ò fi ṣe nǹkan mi? Nítorí orun dáa fún ara. Ó yẹ kí ẹ̀yàn sùn lásìkò tó yẹ kó sùn, kó dẹ̀ jí lásìkò tó yẹ kó jí. Nítorí èyí tí àwọn òyìnbó ń pè ní brain yẹn tí ó wà lágbárí wa yìí, o, o, o dára ká máa ṣe ìtọ́jú òun náà. Ọpọlọ wa, ó dára ká máa ṣe ìtọ́jú ọpọlọ wa. Ọpọ ọpọlọ wa yìí ó nídi, ó nílò kí á jẹ kó sinmi. Nítorí náà, ọ̀nà míì tí mo máa ń gbà tọ́jú ara mi ni pé màá sùn ní igbà tó yẹ kí n sùn, màá dẹ̀ jí ní ìgbà tó yẹ kí n jí. Mo bá tún sọ ọ̀nà míì ta tún le gbà láti tí mo tún máa fi ń tọ́jú ara mi, màá wẹ̀, màá ṣe ìtọ́jú ara, màá wẹ̀, màá, màá wẹ gbogbo ìdọ̀tí ara ní òrèkóòrè. Màá wẹ gbogbo ìdọ̀tí ara mi nítorí pé ìmọ̀tótó òun ló lè ṣẹ́gun ààrùn gbogbo, kò kín ṣe àgọ́ ara mi nìkan náà. Ibi tí mò ń gbé máa, ló máa jẹ́ kí ó máa rí dájú pé mo jẹ kó wà ní ìmọ̀tótó. A máa ń kọ orin kan nígbà táa wà ní èwe pé "ìmọ̀tótó ló lè ṣẹ́gun ààrùn gbogbo, ìmọ̀tótó ló lè ṣẹ́gun ààrùn gbogbo. Ìmọ̀tótó ilé, ìmọ̀tótó oúnjẹ, ìmọ̀tótó ara, ìmọ̀tótó ló lè ṣẹ́gun ààrùn gbogbo." Tí mbá ti tọ́jú ara mi, tí mo ti tọ́jú gbogbo àyíká mi, mo ṣè tọ́jú ara mi náà nìyẹn.

Nígbà wo ni mo máa ń fà? Ah, ìbéèrè yìí. Níwọ̀n ìgbà tí mo ti lè lè ka ìbéèrè náà, mi ò mọ ohun tí ìbéèrè náà ń bí. Ó ní nígbà wo ni mo máa ń fà. Fà kí ni? Mi ò, mi ò ní òye ohun tí, un, ohun tí ìbéèrè náà fẹ́ kí n, kí n sọ, kí n sọ̀rọ̀ lé lórí ní pàtó.

Ìrọ̀rí mélòó ni mo máa ń lò? Hmm, ìrọ̀rí kan, òun ni mo máa ń lò. Ìrọ̀rí tí a sọ́ bí i ohun pílò tí mo máa ń lò ní orí bẹ́ẹ̀dì, ìrọ̀rí ẹyọ kan òun ni mo máa ń lò. Ṣùgbọ́n ní ìgbà mí tí n bá rí pé oúnjẹ tí mo jẹ, eh, ó fẹ́ máa ṣe pé ó ń dà mí láàmú kí n tó lọ ẹ́ sùn lórí ìbùsùn. Kí kó má ba à máa dà mí láàmú nígbà tí mo bá ń sùn ní ọ̀gànjọ́ òru, mo máa lo, eh, ìrọ̀rí méjì láti lè gbé, eh, orí mi sí òkè dáadáa. Nídìí èyí, oúnjẹ tí mò ń jẹ á wà ní kùn, kò ní lè padà sí, eh, ọ̀fun mi. Ni irú ìfẹ́ ìgbà náà, màá lo ìrọ̀rí, eh, méjì. Ṣùgbọ́n tí irú nǹkan bẹ́ẹ̀ tí mo ti ṣàlàyé yẹn tí kò bá wáyé, màá lo ìrọ̀rí kan.

Ṣé mo ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun? Hmm, nígbà tí, ní, nígbà tí a wà ní kékeré àt-- nígbà tí mo wà ní kékeré, ọ máa kọ́ mi pé tí mo bá ń jẹun, mi ò gbọdọ̀ máa bá ẹlòmíì sọ̀rọ̀. Tí mo bá ń jẹun, mi ò gbọdọ̀ ṣe nǹkan míì kí n, kí n wu, fi ọkàn sí oúnjẹ tí mò ń jẹ. Tí n ba de tí ń jẹun oun, kí máa jẹ díẹ̀díẹ̀ kó má baà dà inú mi rú. Tí mo bá tí ń jẹun, kí n jókòó dáadáa, kí n má dùbúlẹ̀, laẹ́n tí mo bá ń jẹun. Gbogbo àwọn ǹkan wọ̀nyí, òhun ni mo máa ń ṣe. Ṣùgbọ́n, ní ìgbà míì tí mo bá ń jẹun, mo máa ń wo ẹ̀rọ ìléwọ́ mi. Mo máa ń wò ó. Mo máa ń ka àwọn ǹkan tó ń lọ lórí ẹ̀ tí mo bá ń jẹun lọ́wọ́. Mo mọ̀ pé irú, ìwà yìí kò, ó kù díẹ̀ ká tó.

Oṣù wo nínú ọdún ni mo fẹ́ràn jù? Osu ta bimi. Oṣù tí mo tún fẹ́ràn jù òun ni oṣù December yẹn, oṣù, à, ọ̀pẹ́, oṣù ọ̀pẹ́ tí à ń pè ní December. Oṣù tí mo fẹ́ràn jù ni iyẹn. Nítorí tí, ẹ́ ní oṣù yìí, bí ká sọ̀rọ̀, ẹ́, ojú ọjọ́ ni, ojú ọjọ́ máa ń, ó máa ń tutù, èyí tí à ń pè ní ẹ́, harmattan, to je pé àtẹ̀gún wa máa fẹ́ wá tutù mọ̀nyọ̀. Lára, ara ǹkan tí mo fẹ́ràn nínú, ẹ́, oṣù yìí, ó tún wá tó jẹ́ oṣù àjọyọ̀ tó yẹ pé, ẹ́, inú èèyàn a máa dùn nítorí, ẹ́, ìyí tí ọdún tó ṣẹlẹ̀ nínú, ẹ́, yẹn ọdún Kérésìmesì. Inú èèyàn a máa dùn pé a, ọdún yìí wà á ṣàjọyọ̀, wà á rí àwọn ẹbí rẹ tó o ti rí, ẹ́, tipẹ́tipẹ́ lẹ́yìn ọdún mélòó kan sẹ́yìn. Wà á bá wọn sọ̀rọ̀, wà á ṣe ṣíṣe, wà á jẹun, wà á, wà á gbádùn arẹ. So, nítorí náà ó jẹ́ oṣù tó yẹ pé mo máa ń ní àfojúsùn, mo máa, mo máa ń, mo máa ń ní ìrètí kí oṣù yẹn kó tètè, kó tètè, kó tètè wá. À mọo fẹ́ràn oṣù yẹn ní ọ̀pọ̀lọpọ̀. Àti pé ìdí tí mo tún ṣe fẹ́ràn December ni pé, à, eléèti àti gbogbo láti gbogbo, ẹ́, oṣù ta tí ń lò bọ̀, à, ojú mi ó tún rí ọdún December ọdún yìí. Mà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mà á fi ọ̀ ogo fún Ọlọ́run tó jẹ́ kí ojú mi kó rí oṣù tó kẹ́yìn nínú ọdún.

Ṣé mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Mo máa ń gbìyànjú, ẹ, èmi ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ tí ó sọ pé, ẹ, ọwọ́ la fi ń tún ǹkan ṣe. Ṣí ǹkan náà tó wọ́ tó nílò àtúnṣe tàbí tó bàjẹ́ tí kìí ṣe pé ọwọ́ la fi ń ṣe, ẹ, bí, màá sọ bí ọ̀nà mẹ́ta tí mo fi máa ń tún ǹkan ṣe. Ìkíni tí ó ṣẹlẹ̀, mo ti tún, ẹ, ẹ̀rọ, ẹ̀rọ, ẹ, ìbomi jáde tí wọ́n ń pè ní tap water tó wà ní inú, àwọn, tó wà ní ilé, tó wà ní ilé, ilé ìwẹ̀ mi. Nígbà yẹn, ó, ó kò, kò ṣiṣẹ́ tààrà, ó ti mílò pé kí n, kí n pààrọ̀ ẹ̀. Kò sì sí ẹni tí yóò bá mi ṣe irú èyí ní àrọ́wọ́tó mi. Kíá ni mo lọ fún ara mi lọ sí ibi tí wọ́n ti ń ta, ẹ, páìpù tí mo nílò àti ìṣí omi tí ó ní dì kí, àti ó nílò kí n pààrọ̀. Nígbà tí mo ti ra àwọn ǹkan wọ̀nyí wá, ẹni tí ó tà fún mi ó ṣàlàyé pé báyìí, báyìí ni kí n ṣe ṣe. Nígbà mo sì délé, mo, mo tún, ẹ, mo tún, ẹ, ìṣí omi yẹn fún ara mi. Mo dẹ̀ fi èyí tí ó dára yìí tuntun tí mo wẹ̀ ṣẹ̀rà, mo dẹ̀ fi sí i. Ìmí tí mo tún dá ṣe fún ara mi, ẹ, mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ń lo omi ẹ padà, ó dẹ̀ ṣe dáadáa, inú mi dùn. Ikeji òun ni, ẹ, maṣíìnì ìránṣọ, ẹ̀rọ ìránṣọ tí mo fi ń ránṣọ nílé. Nígbà yẹn, mo rí pé kò, ẹ, kò ṣiṣẹ́ dáradára. Èmi tí ilẹ̀ jẹ ẹni tó ní ojú ọ̀nà náà, ó sì wí pé kí ni ó lè máa ṣe kíní yìí. Mo sì tú àwọn ibì kan tí mo mọ̀ pé, ẹ, ó nílò àtúnṣe. Mo ṣe, mo dẹ̀ fi oil sí i, mo ṣàtúnṣe bẹ. Mo sì bẹ̀rẹ̀ sí ń lò ó padà. Ó dẹ̀ ṣe, inú mi náà dùn. Ìdí, ẹ, ìmíì tí mo fi ọ̀nà, ìmíì tí mo tún ṣe jẹ́ pé mo tún ǹkan ṣe, mo tún ǹkan ṣe. Òun ni pé kí n rí ibẹ̀, bóyá yálà, ẹ, aṣọ ilé, ilé ojú tán fí ń, ilé ojú, aṣọ ojú window tí mo rí pé, ẹ, ó fà ya. Ó nílò pé kí a rán. Òun yẹn náà ń ran ara bí mo ṣe ń tún ǹkan ṣe ní ilé òun yẹn.

Ṣé mo ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ jẹ́ káàdì ìdánimọ̀ pé ibi báyìí òun ni- eh o ti ń ṣiṣẹ́. Ó níṣe pẹ̀lú ibi tí ènìyàn ti ń ṣiṣẹ́. Ohun tí a le rí lórí káàdì iṣẹ́ òní, orúkọ ilé-iṣẹ́, orúkọ ẹni tó ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ náà á wà lórí káàdì náà. Ẹ̀ iṣẹ́ ẹ́hùn ìpo tó dì mú lórí nínú ilé iṣẹ́ yẹn náà ó máa wà níbẹ̀. Àdíréṣì ti ti ilé iṣẹ́ yẹn ní bí ó ṣe ṣe kí káàdì yẹn kó ṣe kí ni kó sọnù. Wọ́n máa wa kọ pé ẹ́ tí káàdì ọ̀ún bá ti sọnù, ẹ jọ̀wọ́ ẹ bá wa fi ránṣẹ́ sí ilé sí àdíréṣì tí a kọ sí ẹ́ ara ìkàdí yìí. Ní fún ní ìdí èyí, káàdì iṣẹ́ ó ṣe pàtàkì iyen la fi dá ẹni tí ó ní káàdì orúkọ máa wà níbẹ̀.

Ìbéèrè ní yìí bí mo ṣe kàá pẹ̀lú àmì tí ó wà lórí ẹ. Ó ní àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Ìgbọ̀nsẹ̀, dò mí, dò ìgbọ̀nsẹ̀. Ibeere yen kò yé mi, mi ò mọ ohun tí ń jẹ́ ìgbọ̀nsẹ̀. Ó ṣe é ṣe kó jẹ́ pé àmì tó wà lórí rẹ ọ, tàbí ó jẹ́ pé èmi ni mi ò, mi ò yé, ọ̀rọ̀ yẹn kò yé. Ní ìdí èyí, mi ò ní lè fi ìdáhùn síí, sí mi ò ní lè fi ìdáhùn sí ìbi tí ẹ béèrè lọ́wọ́ mi.

Àkókò wo nínú ọjọ́ ni mo fẹ́ràn jù? Hun, tí a bá ní pé kí n wò, mo fẹ́ràn àkókò, ẹ, ẹ, méje, uyẹn ti álẹ̀ tí wọ́n ń pè ní seven PM. Ẹ idí tí mo máa fi sọ pé mo fẹ́ràn rẹ̀ ni pé ilẹ̀ ti ń ṣú nígbà yẹn, a ti ṣiṣẹ́ oòjọ́ ní táì-- ní, ẹ, àkókò yìí, a ti n múra àti lọ sùn àti a máa ti e àkọ́kọ́ sinmi ná. Ni àkókò yìí, àkọ́kọ́ sinmi ná, ká tó bẹ̀rẹ̀ sí ní máa múra àti lọ sùn. Ẹ, ìdí tí mo fi fẹ́ràn àkókò yẹn nìyẹn. A bá tún àkókò yẹn ná, èèyàn ní láti, ẹ, jókòó, kó fẹ́yìntì àti pé àti akókò tí a tún le jẹun, ohun náà tún nìyẹn. A jẹun láti àárọ̀, láti gbogbo iṣẹ́ ta ti ṣe, láti gbogbo a jókòó, a jẹun ní táìmù yẹn, ká tó lọ sọ pé a fẹ́ lọ o fi ara wa lélẹ̀.